Ni gbogbo ìgbà ẹ̀wẹ̀ ni mo máa ń gbìyànjú láti jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìfẹ́ wà ní àárín èmi àti àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Nítorí pé mo mọ̀ pé tí ìfẹ́ bá wà ní àárín wa àti àsọyépọ̀, eleyi á mú kóríyá àti kí iṣẹ́ kó ya gágá. Eleyii á máa mú inú wọn dùn láti ṣiṣẹ́ àti láti múra ṣiṣẹ́ dáadáa. Wa sì lè je iṣẹ́ náà dáadáa tí èyí tí yóò mú orí wu àti.

Èmi máa ń wò àwọn oríṣiríṣi ètò lórí tẹlifísàn mi. Èmi sì tún máa ń wò àwọn oríṣiríṣi programme tó ń jẹ́ programme àkọ́mọlédè. Èyí tí èmi fẹ́ràn jùlọ ni àwọn, àwọn ètò tẹlifísàn tí a máa ń ṣe ní oòrékòóré tàbí nígbàkúugbà tí wọ́n sì ń pè àkọ́lé rẹ̀ ní Masoyinbo. Ètò tẹlifísàn yìí máa ń kọ́ni lédè. Ó jẹ́ èyí tò ń kọ́ni lédè dáadáa nípa èdè abínibí tó jẹ́ èdè Yorùbá. Masoyinbo jẹ́ ètò orí tẹlifísàn tó ń kọ́nilọ́gbọ́n, tó ń kọ́nilóye, tó sì máa ń jẹ́ kí èèyàn mọ oríṣiríṣi èdè tí, oríṣiríṣi èdè Yorùbá dáradára. Yàtọ̀ sí masoyinbo, àwọn ètò mìíràn wà tí èmi máa ń wò ní orí tẹlifísàn tí ó sì máa ń kọ mi nípa èdè abínibí tàbí èdè abínibí wà.

Yàrá tí èmi fẹ́ràn jù nínú ilé mi ni yàrá kékeré kan tí a ṣe ìṣọlọ́jọ àwọn ìwé kíkàsí, ti èlú àga àti tábìlì. Yàrá yìí jẹ́ ìkan ń'nú àwọn yàrá tí èmi fẹ́ràn jù lọ tọkàntọkàn tó sì jẹ́ ibi tí mo ti máa ń ka àwọn àyọkà àbí ìwé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó máa ń jẹ́ ibi tí èmi ti ń kọ́gbọ́n àti tí èmi ti ń rí oyè kọ. Yàrá yìí jẹ́ yàrá kan tí èmi nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí kò bá sí nǹkan tí èmi ń ṣe. Yàrá yìí jẹ́ ọ̀kan náà àwọn yàrá tí èmi máa ń jókòó sí láti ka ìwé ní ìgbàkúgbà tí kò bá sí nǹkan tí mò ń ṣe tàbí tí n sì ní ẹnu iṣẹ́. Yàrá yìí jẹ́ ọ̀kan náà àwọn yàrá tí èmi nífẹ̀ẹ́ sí jọjọ nítorí, nítorí àwọn ìwé àkàgbádùn àti àkàkọ́gbọ́n tó sódo síbẹ̀

Nígbàkígbà tí mo bá mú, tí mo bá mú mímu, mo lá-- mo fẹ́ràn sí láti má lọ ọ̀pá ìfàmọ́ra, èyí tí àwọn olóyìnbo ń pè ní straw. Èmi fẹ́ràn láti má lọ ọ̀pá yìí ní ọ̀pọ̀lọpọ̀, nítorí ó mouń fi oun mumu mi kó le tó mi, ní, kó le tó mi lẹ́nu àti wípé kosìnì jína sí ẹnu mi nígbàkígbà tí èmi bá ń mu. Mo fẹ́ràn láti má lọ ọ̀pá ìfàmọ́ra yìí ju pé èmi ń lo ife tí a mọ̀ sí kọ́ọ̀pù. Mo fẹ́ràn rẹ̀ ju lílo kọ́ọ̀pù lọ. Nígbà kúgbà tí èmi bá fẹ́ mu ǹkan tàbí mu, mu, tí ìgbà tí èmi bá fẹ́ mu mímu, èmi fẹ́ràn láti má lọ ọ̀pá ìfàmọ́ra yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ní ìgbàkígbà tí mo bá ń wo oríṣiríṣi àwọn comedy tàbí oríṣiríṣi eré apanilẹ́rìn tí yóò sì wú mi lórí jọjọ, tí, tí àwọn nǹkan tó ń ṣe nú rẹ̀ sì mú àwàdà tàbí ìsọ̀wọ́ pani lẹ́rìn dání, èmi a sì rẹ́rìn sí oríṣiríṣi nǹkan tó ń ṣe tàbí oríṣiríṣi nǹkan tí ó ń wáyé nínú ètò fọ́nrán bẹ́ẹ̀ tàbí nínú àwòrán bẹ́ẹ̀. Yálà nínú oro sí só wón ní tàbí isé wón, èmi à sì rerin. Àwọn nǹkan tó mò pa mí lẹ́rìn pọ̀ lọ́pọ̀lọpọ̀. Inú rẹ̀ ni àwọn eré ìtàgé tàbí ewì sísọ tó sì mú àwàdà dàni. Àwọn wọ̀nyí yìí má ń pa mí lẹ́rìn ló dùn wọn gbà tí èmi bá ti ń gbọ́ ọ.

Èmi máa ń ṣètọ́jú ara mi pẹ́lú gbẹ́gbẹ́rẹ́ nípa ohun jíjẹ, ǹkan temi máa ń jẹ, àwọn èso àti oríṣiríṣi ǹkan tí èmi máa ń fi sẹ́nu. Ni ìbẹ̀rẹ̀ pẹpẹ ṣíṣe ìtọ́jú ara mi, tó fi dé ìpele wíwẹ̀ àti ṣíṣe ara mi lóge ni èmi máa ń ṣètọ́jú ara mi dáadáa. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ tí ó bá ṣe pé bí ẹlẹ́gbẹ́ fẹ́ tẹ mi díẹ̀ tàbí ó fẹ́ rẹ mi, èmi a lọ sí ilé ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò ara mi àti gba oògùn tí màá sì fi tọ́jú ara mi. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà láti ṣàlàyé bí ó bá ṣe ń ṣe ní àgò ara mi àti bí ara mi bá ṣe ṣe sí i, èmi á ṣàlàyé, màá sì gbọ́ ìmọ̀ràn, a sì fún mi ní oògùn àbí ǹkan tí èmi á lò tí yóò sì fi lọ. Emi ki fi ara Èmi kì í fi ìtọ́jú ara mi jáfàra rárá. Mo máa ń tọ́jú ara mi ní òrekórè àti ìgbàkígbà tii --lai- laini-- láìní òpin.